Èmi ò ní gíláàsì ọ̀rùn. Àwọn tó ní gíláàsì ọ̀rùn ó dá fún wọn torí wọn ṣe ń wọ̀. Èmi ò mọ̀ bi won ṣe ń wọ gíláàsì ọ̀rùn, torí pé kò mọ̀ mi lára. Gíláàsì ọ̀rùn dà, tí ènìyàn bá wọ̀ ó máa bo ojú náà. Ó ma bo ojú, á jẹ́ kí ọ̀rùn má pa ojú náà. Gíláàsì ọ̀rùn dáná dáradára, ṣùgbọ́n èmi ò ń wọ̀, mi ò ní, mi ò ń wọ̀, mi ò ṣe tó jẹ gíláàsì, ìran mi ò lọ gíláàsì. So.

Mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ nítorí pé ọ̀nà kan náà wà, ní ó fi ṣe oúnjẹ oríṣìíríṣìí. Oúnjẹ oríṣìíríṣìí wà tí èèyàn bá fi ṣe, ẹjẹ́ kin fún yàn ẹ̀wà láyì kan, tí èèyàn bá fẹ́ sẹ̀ wà, èèyàn a kọ́kọ́ ṣà, tí èèyàn bá ti ṣẹ̀ wà, yọ òkúta, yọ gbogbo ẹ̀ kúrò, èèyàn wá gbé omi kaná, ìyẹn wá rẹ àlùbọ́sà siná, kó má tètè jí iná o, Èèyàn wá dà ẹ̀wà ẹsìn, tí èèyàn bá ti dà ẹ̀wà ẹsìn, tí èèyàn bá ti sè gbàdíẹ̀, èèyàn wá sè, eeyan wá tẹ̀ láti mọ bóyá ó ti rọ̀ tàbí kò ti rọ̀, tó bá ti rọ̀, a máa da omi sí, tí a bá ti da omi sí, a máa tún bò, a máa bò, a máa bò, a máa bò, tí a bá ti bò, a tún dúró, a tún ṣe ge, a tún padà lọ, a ṣe, a bá ti ṣe, à wá fọ̀, tí wọ́n bá ti wá rọ̀, à wá fi iyọ̀ sí, à wá fi epo sí, à wá fi ata sí, à wá bọ̀ọ́ à wá tún bò fún gbàdíẹ̀, a tún padà lọ ìgbà yẹn gbogbo epo yẹn á ti wọnú ẹ̀wà yẹn dáadáa, ẹ̀wà yẹn a wá jinná láti jẹ dáadáa. Tí èèyàn bá fẹ́ sè ìṣù, ìṣù ò le, a kọ́kọ́ gbómi kaná, kó ìyẹn máa hó, bó ṣe ń hó, a lọ bẹ ìṣù, tí a bá ti bẹ ìṣù, tí a bá ti bẹ ìṣù yẹn tán, à wá fọ̀, a bá ti wá fọ̀, à wá dà sínú omi tó wà lórí iná tó ń gbóná, tó ń wú lọ́wọ́. Tí wọ́n bá ti wá dà síbẹ̀, à wá fi iyọ̀ sí, à wá bò wọ́n rẹ, tí wọ́n bá ti ṣe gbàdíẹ̀, a padà lọ ṣí, pé kí à máa lọ ṣí, pọ́ọ̀tú a bá ti ṣe, à wá da omi kúrò, tí a bá ti da omi kúrò, tí wọ́n bá ní a ti yẹ̀wò, máa ti rọ̀ ká tó da omi kúrò, tí a bá ti wá da omi kúrò, a gbé padà sí inú iná, kó ìṣù ẹ bá lè gbẹ́ dáadáa, ó bá ti gbẹ dáadáa, a lè dín ì ṣín ká fi jẹ, ò ká dín ata sí ká fi jẹ. Tí a bá fẹ́ sè ìrẹsì, ìrẹsì yẹn ò ti lẹ́ rárá, ìyẹn a kọ́kọ́ gbómi kaná, kó ìyẹn máa hó iná, à wá lọ gbé ìrẹsì, à wọ́n yẹ̀wẹ̀, à wá lọ wọ́n èyí tí a lè jẹ, tí wọ́n bá ti wọ́n, à dà sínú abo, à domi si, à fọ dáadáa, a bá ti fọ dáadáa, à wá ṣí pọ́tù tí wọ́n tó wá lóri iná, à wá dà sínú omi gbígbóná, a bá dà sínú omi gbígbóná, à wá fi iyọ̀ sí, à bò wọ́n rẹ, ìrẹsì funfun nìyẹn. Tí a bá fẹ́ sè ìrẹsì jọ̀lọ́fù tí èèyàn máa ń jẹ, nǹkan tí wọ́n máa ń ṣe ni pé, a kọ́kọ́ gbé omi kaná, tí wọ́n bá ti gbé omi kaná, gbá mi ẹ ti bá ti gbé omi kaná, a lè dín ata, a bá ti dín ata yìí dáadáa, à wá gbómi kaná, à wá da ata jíjìn yẹn sínú omi, tí wọ́n bá ti wá dà sínú omi, à wá fọ, bò wọ́n rẹ, à wá máa gó, a bá ti hó, a padà lọ sí ibi tí ìrẹsì wà, à lọ wọ́n èyí tí a lè jẹ, à fọ, a bá ti fọ, à wá dà sínú omi tó ń hóyẹn, a máa ṣe dà sí, à wá kó gbogbo nǹkan tí a máa fi jẹ, tó bá jẹ ṣíkìn là fẹ́ lò, à dà sí, tó bá jẹ ẹja nì, à dà sí, tó bá jẹ edé ni, à dà sí. A bá ti dà, a bò mọ́lẹ̀, a ní ro òun bó ṣe wọ́n lóri iná, torí bó bá ro, ó máa jinná lábẹ́, à wá fi lénì gbàdíẹ̀, tí wọ́n bá ti ń gbe díẹ̀, a sì wá ṣe pọ́ọ̀tù, tí a bá ti wá ṣe, à wá ro oúnjẹ yẹn, tí a bá ti ro oúnjẹ yẹn, à wá ro, a bá ti ro, a má ti wọ́n, a bá ti rọ̀, a sì wá jẹ, ìyẹn ni ìrẹsì. Tí a bá fẹ́ tẹ̀ba, ẹ̀bà yẹn ò le, làṣẹ là, a kọ́ máa gbómi kaná ni, tí a bá ti gbómi kaná fún ẹ̀bà, tí omi yẹn bá ti wú dáadáa, a kọ́ máa da omi sínú abo, à da gàárì sí, a bá ti da gàárì sí, à wá ṣe kí ni? À wá fi ọmọ orogùn, à wa fi tẹ̀ba yẹn tẹ̀, tí wọ́n bá ti tẹ̀ dáadáa, à wá, à wá, a lè wá gbé sínú abo pẹ̀lú ọbẹ̀ tí a máa fi jẹ, ìyẹn náà tún lọ bẹẹ Tí a bá fẹ́, tí a bá fẹ́ ṣàn bẹ̀ bírú, ọbẹ̀ ẹ̀gúsí sin sin, fún ìgbà ọ, tí ẹ̀ fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀gúsí, mo lè, mo lè mú ẹ̀gúsí tó ti lò, màá mú epo, màá máa ata, màá dà á gbogbo pa pọ̀, màá ro pa pọ̀, mà wá gbé epo kaná kó gba dáadáa, tí wọ́n bá ti gba dáadáa, mà wá dà gbogbo ètò tí mo ti rò yẹn, mà dà sínú abo tí ó sí nínú sínú púùtù pẹ̀lú epo tó ń wá, ìyẹn wá dín, tí wọ́n bá ti dín ẹ̀gúsí yẹn dáadáa, di jìn díjìn, mo wá mú, mà wá lọ ra nǹkan tí wọ́n pè ní úgú, mà wá rọ ẹ̀fọ́, mà wá ṣàn, mà ti san dáadáa, mà wá dà sínú púùtù, tí wọ́n bá ti dà sínú púùtù, mà wá ro pa pọ̀n, màá fi magí sí, màá fi edé sí, màá bò, bó bá ti ṣe gbàdíẹ̀, màá yẹ̀wò, tí wọ́n bá ti tó wò, a, ó ti dùn, ó ti dà fún jíjẹ, a máa sòó kalẹ̀ Bó ṣe wà ni, oúnjẹ oríṣìíríṣìí pẹ̀lú oúnjẹ oríṣìíríṣìí, oúnjẹ wà pẹ̀lú bó ṣe máa ń sè, ṣe.

Ah! Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró, tí bá dúró di ǹkan, ìgbà mí wọlé, mú fóònù mi kí n máa tẹ́, ìgbà mí mìíràn joko kí ǹkan máa ronú kí a máa wọ bí ǹkan náà ṣe máa bọ́ sí mi lọ́wọ́. Ìgbà mí ń gbé kọ́lé máa rìn ní títí láti máa, láti fi máa káko pé àkókò máa fi máa lọ. Ìgbà mí tí màá fẹ́ dúró, ìgbà mí wọ́n lè sùn, ìgbà mí wọ́n lè fàdúrà tí kí ǹkan kan bá dé tètè dé ọwọ́ mi. So ìkàn oríṣiríṣi wà tí èèyàn máa ń, tí èèyàn máa ń ṣe láti fi dúró tí ǹkan náà bá dé ọkọ̀ wa. Oríṣiríṣi ǹkan náà bí i ók, ṣe ì bá fẹ́ rà á, tí èèyàn bá rí eré tí ó wù ńlá, ní òrùkọ rẹ̀ èèyàn máa fẹ́ sádúrà, èèyàn máa mọ̀ gbàdúrà, gbàdúrà, gbàdúrà, gbàdúrà. Èèyàn lè máa gbàdúrà ọ́ tí ohun ìyẹn bá di, tí ohun ìyẹn bá bọ́ sí i. Ìgbà mí tí ó bá jẹ́ pé iṣẹ́ ni náà èèyàn máa pe ẹni tó mọ̀ èèyàn lọ́wọ́, èèyàn máa pè, pè, pè, pè, pè láti mọ bó ti jẹ́. So bó sé jẹ́ ní ẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? À, èmi ò ń mu òògùn lójoojúmọ́ o, nítorí pé ara mi yá kára kára. Ẹni tó bá ń láìsàn ló máa ń mu òògùn lójoojúmọ́. Òògùn tí èèyàn bá mú lójoojúmọ́, à, ó ní nǹkan tó ń ṣe lára ẹ pé kò le, kò le, kò dáa, kò lè dáa fún èèyàn. Nísìnyí, ẹni tó bá ń ṣàìsàn, ó gbọdọ̀ máa mu òògùn lójoojúmọ́. Ṣùgbọ́n tí dókítà bá ní pé, "À, kó máa mú lójoojúmọ́," lójoojúmọ́, lójoojúmọ́, lójoojúmọ́. Òògùn sì nǹkan tí nǹkan máa jí lára kí èèyàn kó máa mú lójoojúmọ́. Tí èèyàn bá láìsàn ṣá, láìsàn, tí èèyàn ò bá, tí èèyàn ò bá mọbi ara rẹ̀ ṣe rí, èèyàn kò lè jókòó ló máa ń mu òògùn bẹ́ẹ̀. Ẹ̀yàn gbọdọ̀ lọ rí dókítà láti, láti, láti yera èwò. Ẹ̀yàn gbọdọ̀ yera èwò láti mọ nǹkan tó ń ṣe gbogbo tó máa lòògùn. Òògùn sì nǹkan tí nǹkan ò máa jí kí èèyàn máa mú. But, ṣùgbọ́n tó bá wo bí gbogbo ẹṣin lọ, wọ́n ṣe gbogbo ẹnà ló ṣakíṣí tórí pé òògùn tí èèyàn mu ló, tí èèyàn, tí èèyàn jí, jí kí èèyàn máa mu lójoojúmọ́ ó ṣe nǹkan tó da. Àwọn kan wà ẹ pé wọ́n ò ní, wọ́n ò ní ìmọ̀ láti mọ bó ya nǹkan tó ń ṣe dà bí kò dà. Fún èmi, mo máa, mo máa, mo máa sọ fún wọn pé òògùn tí èèyàn mu lójoojúmọ́ kò da. Nítorí pé ó máa fà ìsàn mìíràn lára èèyàn. Ninú kíndìnrín èèyàn tí èèyàn bá ń mu òògùn lójoojúmọ́, kíndìnrín èèyàn máa ma jẹ lọ. Nítorí pé òògùn ní ìwọ̀n tí èèyàn lè mu. Dókítà gbọdọ̀ sọ báyìí, báyìí, báyìí ni ṣe máa mu òògùn. Kò ṣe pé nǹkan máa jí dìde nítorí pé ara ń dùn ẹ̀, ẹsẹ̀ ń dùn ẹ̀, orí ń dùn ẹ̀, òkú máa mu òògùn máa lọ bẹ́ẹ̀. Àì, ẹ̀yàn ń fi ẹ̀mí ẹ ṣe rí, ẹ̀yàn ń fi káda rẹ̀ ṣe rí. So, nítorí èyí ó dáa kí èèyàn máa gbọ ọ̀rọ̀ láti enú dókítà kí èèyàn lè máa mọ òògùn tí èèyàn máa mọ, tí èèyàn máa mọ. Nítorí pé òògùn wà fún oríṣìíríṣìí àìsàn. Òògùn orí fífọ́ ó yàtọ̀ sí òògùn orí iru. Òògùn orí iru ó yàtọ̀ sí òògùn ẹsẹ̀ dídùn. Òògùn ẹsẹ̀ dídùn ó yàtọ̀ sí màléríyà tó ń ṣe èèyàn. So, èèyàn gbọdọ̀ mọ àwọn òògùn tí èèyàn máa mu àdí nígbà kókó. Ọ̀ ṣe.

Ṣé o ti lu etí rẹ rí? Etí rẹ̀. À, èmi ò tí ì lu etí rí mi, etí mi o. À, mo wàà, m- bọ́loun se dàmi na n mo ṣe wà. Máa ṣe lu etí. Àwọn ọmọ kọmọ lo ń lu etí, àwọn ọmọ burúkú ń lu etí. Ìgbà mí, àwọn tó ń lu etí náà, ẹ máa rí awon eyan gidi náà tó ń lu etí. Ṣùgbọ́n ó ní ìdí tó ń fi lu etí ti wọn. But tẹ bá wo òde nsin, àwọn ọmọkọmọ ló yi-- ló ya- ló yàpá ninu e tó ń lu etí. Àwọn tẹ bá máa wọn tó ń lu etí, ẹ ì ní rí ọmọ gidi inú wọn. Nínú mọ́kànlá, ẹ máa rí bí, bí, bí, bí, bí mẹ́wàá tó yẹ pé ọmọ, ọmọ burúkú ni wọ́n tó ń lu etí. Àwọn tó ń lu etí ìgbà mi tí ẹ máa rí wọn, tó ń bá ṣe ọmọ ta, wọ́n máa ṣa ọmọ gbó. Tó ń bá ṣe amugbó, wọ́n máa jẹ-- won máa jalè. Tó ń bá jalè, won má ṣe jagun. Wọn máa rí-- won sà máa wá nkan buruku tó ń má ma ṣe kiri. Because ẹ máa rí ọmọ gidi, ọmọ gidi òún fi-- ọmọ gidi ò n fi bẹ́ẹ̀ ṣe gbogbo ìranù báyìí. Ní ibi táa wa ti wà, ìranù là ń wò lárí gbogbo nǹkan yìí. Torí pé eleyi ò ń ṣe àṣà wa. Ṣo ohunkóhun tó ń ṣe àṣà wa kò ń ṣe nǹkan tí a máa, a máa sọ fún ọmọ or ka máa, a máa sọ fún, sọ fún èèyàn kó, kó tẹ̀lé wa yẹn. Ẹ, tẹ bá tún wo, lọ-- tẹ bá tún fi ojú mi wo, lu etí tí èèyàn máa lu etí, óbínrin ni ló máa ń lu etí. Kò ń ṣe nǹkan ọkùnrin. Àwọn ọkùnrin tó jẹ pé wọ́n ń lu etí náà, bóyá àwọn tó wà ní, tó ń ṣe, tó ń ṣe àwòrán, tó ń ṣe eré, tó ń, tó ń ṣe eré hẹhẹ̀, àwọn náà sábà, àwọn tó ń kọrin, àwọn náà lẹ máa rí. Nígbà-- nítorí isẹ́ wọn ló ń fi ṣe gbogbo iyen. Ṣùgbọ́n tẹ bá wo, tẹ bá tún fi ojú mi wo, àwọn ọmọ burúkú ló wań diẹ̀ o. Àwọn ọmọ burúkú ló ń, ló ń lu etí. Àwọn ọmọ burúkú ló pọ̀ ń di ẹ. Kẹ́ tó lè rí ọmọ gidi tó lè ṣe nǹkan bẹ́ẹ̀, ẹ máa kókó wò ìdílé tó, ìdílé tó ti wá. Ẹ máa wò ìdílé tó ti ń bọ̀. Nítorí pé àwọn ọmọ ti won ko láti ílè tó dá ìbánu ẹ máa rí pé wọ́n, wọ́n ń lu etí. Wọn ò lè lu etí. Àwọn ọmọ burúkú ló pọ̀ ń di ẹ. Àwọn ọmọ burúkú ló pọ̀ ń di ẹ. Ẹ jẹ́ àsọtò ọ̀rọ̀. Èmi ò ní sọ fún ọmọlàkejì mi kó lu etí. Nítorí pé iwé ìlú ta wa báyìí nsin gan an. Tọ́ bá ti fẹ́ kó kókó ká ọmọ gidi, tí àwọn èèyàn bá ti kókó rí pé èèyàn lu etí náà, a kọ fọ-- a kọ gbẹ́ eni naa ṣi gbẹ́ kan pé eleyìí, eléyìí òn ṣe ọmọ kò wá láti ilẹ̀ rere. Nkan tó wá ń di ẹ nìyẹn. Ẹ̀mí á sọ fún ọmọ mi, ò má sọ fún, a máa so fun gbogbo ara, ara àwọn ebi ti wọ́n wa lẹ́gbẹ̀ẹ́ mi. Etí lílù kò ń ṣe nǹkan tó, tó, tó, tó, tó, tó dáa. Kò ń ṣe nǹkan tó, tó mọ́jú, tó ń mọ́jú tó. Ṣo èèyàn gbọdọ̀ ṣora fúnru awon nǹkan báyìí? Nítorí pé gan an, ìta gan an ò rẹ́ rìn. Kí èèyàn máa lu etí, kí èèyàn máa rìn káàkiri ìgboro, àwọn ọlọ́pàá lè gbé wọn. Ǹkan tó ń pẹ́ è ṣe, wọ́n á gbé sọ́run rẹ̀. Wọ́n á rò wọ́n á wọ ẹ́ láti òkè dé láti pé òun ṣọmọ gidi. A ti ílé re kó lo ti wá. So fúnran nǹkan bẹ́ẹ̀ ó máa jẹ́ kí èèyàn wọ ààlà. Ẹ̀yàn gbọdọ̀ ṣura ńṣìnyíì. A n lu etí, kò ń ṣe nǹkan tèmi. Ọ̀ṣẹ.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Ah! Ìgbà mí, mo máa ń ṣiṣẹ́ láti, látaro ṣùlẹ̀, bọ̀ ṣùgbọ́n, mo máa ń ṣiṣẹ́ fún wákàtí mẹ́sàn lójoojúmọ́, ago mẹ́sàn mo máa ń ṣiṣẹ́ fún lójoojúmọ́. Torí pé tí ẹ bá wò ibi tí mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ àti ibi tí mò ń wá sì mẹ́sàn náà rí, ní ibi tí ẹ bá tẹ́ kúrò ibi wàá sì a tó lọ sí ibòmìí mẹ́sàn ni mo máa ń lò ní gbogbo ibi táa wà. O ní ago mẹ́sàn yìí táa máa ń ṣiṣẹ́ yìí, a máa ní wákàtí kan táa máa fi ṣi, táa máa fi sinmi. Wákàtí kan táa máa fi sinmi, wákàtí kan iná ló máa fi jẹun, a máa fi sinmi, a máa fi ṣe àwọn nǹkan. Lẹ́yìn wákàtí kan yìí bá ti pé, a tó padà sí ibi iṣẹ́ títí di ago márùn-ún táa máa fi ṣe gbogbo, táa máa fi palẹ̀mọ́, táa máa fi padà wálé. Ṣùgbọ́n ago mẹ́sàn náà yìí kò dá títí lọ bẹ́ẹ̀ kò dàbí àwọn tó ń ṣe nílùú òyìnbó. Nílùú òyìnbó o ń sìn, àwọn yẹn máa ń ṣiṣẹ́ wákàtí wákàtí, wọn ni máa ń sùn wákàtí wákàtí. Wọ́n dà ní-- ayé ẹnìkan ni, ẹni kankan lè ní iṣẹ́ bi mẹ́ta sí mẹ́rin sí márùn-ún kí ó tó rí pé ó lè máa gba owó ọ̀tọ̀tọ̀tọ̀ ní wákàtí yìí. Kò dàbí tí ẹ tó rí pé tí ẹ bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, ẹ máa ṣiṣẹ́ fún wákàtí títí dá lẹ́, ẹ́ ráyé tín. Ehn, ṣe nǹkan tó bá jẹnu ẹnu nìyẹn. Ṣùgbọ́n tí ẹ bá tún wo àwọn tó ní iṣẹ́ ọwọ́ nà, àwọn yẹn, wọn fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ títí lọ títí lọ bẹ́ẹ̀. Wọ́n ní ìgbà táwọn máa ń fi sinmi. Bíi, ìṣùgb-- ìgbà mí ìgbà táwọn máa ń fi sinmi ó lè pọ̀ ju ìgbà tí àwọn máa fi ṣiṣẹ́ títí kanlẹ̀. Wọ̀ bíi àwọn òṣìṣẹ́ ìjọba, ah! Wákàtí mẹ́sàn náà ni wọn fi ń ṣe gbogbo kíni. Wọn á ṣiṣẹ́ wákàtí mẹ́sàn kanlẹ̀, ìgbà mí gan-an wọn lè ṣe di wákàtí mẹ́wàá. Ṣé tí lè ń sìn. So wákàtí tí wọ́n fi ṣiṣẹ́ kò, wákàtí ẹni ló fi bẹ́ẹ̀ kò fi, a lè ní pé ó, ó, ó, ó, ó wà, ó yàtọ̀ lórí iṣẹ́ tí ẹ̀yin ń ṣe, ó yàtọ̀ sí àwọn, lórí iṣẹ́ tí àwọn ẹ̀yin ń ṣe náà ó yàtọ̀, ó yàtọ̀ bí wákàtí tí wọn ṣe yàtọ̀ sí iṣẹ́, bí òṣùwọ̀n ni iṣẹ́ èyí, ó yàtọ̀ sí iṣẹ́ ya. Ah! So nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Ehn.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Àh! Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí, áàh! Máa jáde o. Mo níbí púpọ̀ lọ. Láàkọ́kọ́ la ní ìparí ọ̀sẹ̀ yìí, màá lọ sí ilé àdúrà àkọ́kọ́ lọ gbàdúrà bí i wákàtí méjì. Bí bá ti gbàdúrà tán, aàh! Àti báyẹn, a máa bá padà wálé, máa wá bá ìyàwó mi jáde. Máa bá a jáde, a máa lọ sójà lọ ra oúnjẹ sílé. Lẹ́yìn náà, tí a bá ti padà wá láti ọjà, màá bá ìyàwó mi ṣún oúnjẹ. Tí a bá ti jẹun ṣún oúnjẹ tán, àwọn ọmọ náà, o gbọdọ̀ bá wọn fọṣọ ọgbọ̀n wọn, aṣọ ilé-ìwé wọn. O gbọdọ̀ kàn wọ́n ní, eh! Kàn wọ́n náà. O gbọdọ̀ wo ìwé tí wọ́n ti kà. O gbọdọ̀ kàn wọ́n náà níbí. Bí bá ti kàn wọ́n tán, tí bá ti di ọwọ́ ìrọ̀lẹ́, mo máa kàn aṣọ mi tó ti dẹ̀ tì, máa kàn wọ́n síta. Mo máa fọ gbogbo ẹ pẹlu àwọn aṣọ àwọn ọmọ náà. Wọn máa ti fọ̀ gbogbo ẹ̀tàn, màá ṣán wọn súnrun kó ba lè gbe dáadáa. Tí wọ́n bá ti, tí ẹ̀ bá ti, tí ẹ̀ bá ti ṣe yẹn tán, màá wẹ, màá wá jáde. Màá wá lọ sọ́dọ̀ ibi tí mo ti ń gẹrun, màá lọ bá àwọn tó ń gẹrun fún mi, wọ́n máa bá mi gẹrun mi. Tí wọ́n bá ti gẹrun tán, màá padà wálé. Mo máa ti di alépa pọ́pọ́ta. Màá wá kó àwọn aṣọ tí mo ti fọ, màá wá kó wọn sí inú ilé. Bí wọ́n bá ti kó wọn sí inú ilé tán, màá bẹ̀rẹ̀ sí ń lọ ọlẹ kankan. Tí bá ti lọ tán, màá wá ṣètò títún fún ọjọ́ tí a máa lọ sí ìjọ láti lọ gbàdúrà. Tí a bá ti ṣe yẹn tán, a tún, a tún padà wálé, a tún bá ìyàwó mi ṣe àwọn nǹkan tí ó jẹ́, tí ó ṣe pàtàkì. Ọ̀kan nǹkan tí màá bá wọn ṣe ni pé, mo máa bá ìyàwó mi náà lọ ṣọ tó máa fẹ́ padà lọ sí ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ tuntun. So gbogbo ètò mi fún ìparí ọ̀sẹ̀ wọ̀nyí ni.